A wò, èmi kì í di irun. Ọkùnrin ni èmi. Ni ẹ̀yà tí èmi ti wá, ọkùnrin kì í di irun. Àyàfi tí ẹni náà bá jẹ́ ìdílé onísàngó tàbí ìdílé olórìṣà kan tí wọ́n máa ń di irun, tí kì í bá ṣe bẹ́ẹ̀, ọkùnrin kì í di irun. Àtún fi wípé, ẹ̀sìn tèmi kò fi àyè gbá kí ọkùnrin máa di irun rara àti ara àti bí ó bá ṣe wú o mọ. Àtún ní ọ̀nà mìíràn, agbègbè tí èmi ti wá, ojú tí àwọn ènìyàn àbí ará àwùjọ máa ń fi ń wo ọkùnrin tí ó bá di irun kì í ṣe ojú tó buyi kúnni tàbí ojú tó mú òrí ya. Bí ó lè ṣe èèyàn tàbí aláìníṣẹ́ tàbí èèyàn bí jàndùkú àbí níwà rádaràda ni ojú náà a máa ń fi wo ẹnikẹ́ni tí ó bá, tí wọ́n fi ń wo ọkùnrin tí ó bá di irun. Èyí ló fi jẹ́ pé ọkùnrin kì í di irun. Àmọ́ àwọn ẹlòmíràn wọ́n máa ń di òó. Ṣùgbọ́n ní ìwòye tèmi gẹ́gẹ́ bí ọmọlúwàbí ní àwùjọ, èmi kì í di irun rara àbí ara.